Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Tọ, ìpààrọ̀ ọkàn ó depends lórí àyà tí ń ṣẹlẹ̀ àti kí ni in tí mo fẹ́ ṣe. Ní ìgbà tí in tí mo bá fẹ́ ṣé tó jẹ́ pé kó clear, tọ̀ n tí mo ní ṣe ni pé kí n pàrọ̀ ọkàn mi kí n wo ewo ló clear kí n ṣi ṣẹ́. Kaka tí a fi lọ ṣe eyi tọ́kan wa ó clear. Láwa lọ́jọ́ inú ìsọ̀títọ́ gárí ká pàrọ̀ ọkàn ká sì ṣe èyí tó better.

Ní ìgbà wo ni ọ kèyìn sunkún tàn? Ẹkún keyin ki ṣe pé, mímọ̀ sí wa ni ọlọ́un na níí ṣe, àmọ́ o ti pẹ́ tí àwà ti sunkún keyìn. Torí pé, à igbà tá sunkún keyìn ni pé èyàn kú fún wa. Ìgbà tí ẹ́yan sinkún to, ko sí bá ṣẹ fẹ se, bẹ́ẹ̀ ni a lọ bẹ̀ ọmi ekun kún sí bẹ̀re sí bọ́lẹ̀

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Tò, ní òwúrọ̀ ó depend lórí ohun tí mo bá jí, ohun tí mo bá ṣèlérí jẹ. Ìbà mí ìrẹsì, ìbà mí tíì àti búrẹ́dì. Ìbà mí náà, àwọn amọ̀kọ̀wá àti àtàkárà. Gbogbo ohun tí bá wá, òun náà ni a máa lò tó jẹ́ pé a máa lò ó fi ṣe gbogbo ohun tí a bá fẹ́ ṣe.